Mo máa ń darí àwọn òṣìṣẹ́ ní gentleness. In gentleness, I control my workers, those that we work together with. Mo máa ń darí wọn pẹ̀lú, eh, ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, kì í ṣe pẹ̀lú arrogance no. Direct them carefully.

Ní kẹ́lẹ́kẹ́lẹ́ ni mo ṣe máa ń ṣe ìdúnàádúrà. Ní kẹ́lẹ́kẹ́lẹ́, mi kì í ṣe gira gira, mi kì í ṣe pẹ̀lú rush. I don't rush it. I take it gently and gradually. Ní kẹ́lẹ́kẹ́lẹ́ ni mo máa ń ṣe ìdúnàádúrà mi. Bẹ́ẹ̀ ni, ní kẹ́lẹ́kẹ́lẹ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn orí òkè. Mo fẹ́ràn rí òkè dáadáa. Mo máa ń láìkì kí ń máa rí òkè. Mo fẹ́ràn rí òkè. Kò sí ìyọnu nípa òkè rírí. Ehn, mo wà comfortable láti máa rí òkè.

Mi ò fẹ́ràn láti máa lọ silé ìsẹ̀mbáyá. Mi ò fẹ́ràn e rárá ilé ìsẹ̀mbáyá yẹn. Mi ò like atí máa lọbẹ. No, mi ò like tí máa lọ ilé ìsẹ̀mbáyá. Ìyẹn ti dá mi lójú. Mi ò like ilé ìsẹ̀mbáyá.

Mo wà ní Owónikókó Association of ẹgbẹ́ àwọn ọmọ Emure. Ibi tí mo wà nìyẹn. Ojú ojú pọ́ àlùkò àlù àlùjára tí mo wà nìyẹn. Owó ni kókó Association of ẹgbẹ́ ọmọ Emure.

Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ṣe ń ka àwòrán ilẹ̀. Mo máa ń ka àwòrán ilẹ̀. Mo máa ń ka àwòrán ilẹ̀ dáadáa. Mo mọ, mo máa ń yàwòrán à mo dà máa ń ka àwòrán ilẹ̀. Mo mọ ohun ṣe dáadáa. Ìyẹn ò kí ń ṣe problem fún mi.

Mo fẹ́ràn jókòó nílé ọkọ̀ fèrèsé. Mo fẹ́ràn ẹ́ dáadáa. Mo máa fẹ́ràn ẹ́. Mo máa jókòó nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú. Mo fẹ́ràn ẹ́ dáadáa. Bẹ́ẹ̀ ni, mo máa jókòó síbẹ̀

Mo máa ń wo ohun ọ̀ṣọ́ dáadáa. Mo máa ń wo ohun ọ̀ṣọ́ dáadáa. O ti ẹ̀ ti pẹ́ tí mo máa ń wọ̀ ọ́. O ti pẹ́ tí mo máa ń wọ̀ ọ́. Mo máa ń wo ohun ọ̀ṣọ́. Níbi ẹgbẹ́ mo máa ń wọ̀ ọ́. So, nǹkan tí mo láiki a ti máa wọ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ìsìn. Mo ní ajá, mo dẹ̀ ní àwọn adìẹ, broiler tí mo máa ń sìn. Ìyẹn mo máa ń tà wọ́n, mo máa ń fi ń po owó ni. Ìgbà mí mo dẹ̀ máa ń jẹ wọ́n. Mo like nǹkan ọ̀sìn dáadáa. Mo like nǹkan ọ̀sìn, mo, mo, mo lajá. Ajá obìnrin ni mo dẹ̀ ní.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣẹ́wádi àwọn alábáṣiṣẹ́pọ̀ mi dáadáa. At least kí n mọ̀ nǹkan tó, tó ń lọ nípa wọn, kí n mọ̀ nǹkan, kí n mọ̀ bí ayé ṣe ń lọ ní side wọn, kí n mọ̀ ǹkan tí wọ́n feel, kí n mọ̀, à, weaknesses wọn pẹ̀lú strength wọn. Kí n tún mọ̀ àwọn, ì, bí ìdílé wọn ṣe rí related to ibi iṣẹ́ tí wọ́n ń ṣe.

Ètò ìṣọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́ mo máa ń ṣe, mo máa ń ṣe bí bó ṣe ye kań ṣe máa ṣe náà ni. Mi ò, kò sí ìjà, kò sí ààlà kẹ́lẹ́kẹ́lẹ́ náà la fi ń ṣe. A máa ń tẹ̀lé prot- a máa ń tẹ̀lé protocol ǹkan ta fẹ́ discuss. So, bí mo ṣe ń ṣe náà ni ẹbí mo ṣe ń ṣe ètò ẹni.

Mo mọ àwọn aládùúgbò mi dáadáa, gbogbo neighbours mi kò seléyi tí mi ò mọ̀. So ibi, ibi tí mo ti ẹ̀ ń gbé, a ní láti wà very vigilant ká mọ gbogbo àwọn, àwọn alábágbépọ̀ wa in case of infiltration from outsiders. So mo mọ àwọn alábágbépọ̀ mi dáadáa, kò sí neighbour mi tí mi ò mọ̀.

Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn dáadáa pẹ̀lú àwọn ìwé kíkà. Mo máa ń renew mind mi pẹ̀lú inspirational books. Ìyẹn from time to time mo máa ń ṣe dáadáa, mo máa ń ṣe dáadáa bẹ́ẹ̀ ni.

2018 ni mo kẹhin rìn irin àjò sílé. 2018. So ibi tí mo wà ń sin òkè ọya ni, òkè ọya ni and owó ọkọ̀ ti wọ́n ju nǹkan tí ó jẹ́ máa ń lọlé dáadáa ni ẹ́. So last time tí mo ṣà lọlé was 2018.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Ìyẹn ni zodiac mi. Aries ni mí torí April ni, April ni date of birth mi. Aries ni mí. Àmì ìràwọ̀ mi ni yẹn. Àmì ìràwọ̀ mi ni ẹ. Mo mọ àmì ìràwọ̀ mi dáadáa.

Ọ̀sẹ̀ méjì méjì ni mo fi ní ìpàdé nínú oṣù. Ọ̀sẹ̀ méjì ni mo fi ní ìpàdé nínú oṣù. So ó depend lórí ìpàdé náà, ti ibi iṣẹ́ àti ti ẹgbẹ́ àwọn ọmọ ilé wa.

Mo máa ń rìn ní àlàáfíà. Gbogbo ibi tí mo bá ń lọ, èmi nìkan ló máa ń lọ. Mi ò ní bodyguard kankan. Mo máa ń rìn ní àlàáfíà. Kò dẹ́ si ewú kankan fún mi. Ibi iṣẹ́ ni o. Ibi ọ̀sìn ni o. Ọjà ni o. Mo máa ń rìn ní àlàáfíà torí mi kì í wá ìjọ̀gbọ̀n. Mi ò nbá ẹni kankan jà. I have no cause to be afraid.

Nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni exercise body fitness. Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe, but lówúrọ̀ kọ̀ọ̀kan mo máa ń ṣe body fitness, mo máa jog, mo máa jáde lọ jog, màá lọ jog ní ǹkan bí five o'clock, àárọ̀ kùtùkùtù. Bí èní báì mi ò ṣe, àná náà mi ò ṣe, but bóyá ọ̀la mà á jáde.

Ìṣòro àwọn àràbíàṣá mo máa ń yanjú ẹ̀. Mo máa ń yanjú ẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni awon colleague mi máa ń ránmilọwo tá a máa ń jọjọ yanjú ẹ̀ papọ̀ pẹpẹtipẹ́

Ètò iṣẹ́ àwọn àkànṣe mo máa ń ṣe ní, ní mọ̀ńkéléwu gẹ́gẹ́ bí iṣẹ́ yẹn ṣe ń wá. Bí mo ṣe ń ṣe ní, èmi kì í ṣe ju agbára mi lọ. Bó ṣe wá, bó ti ṣe ń wá náà ni mo ṣe ń ṣe. Eléyìí tí mi ò bá lè ṣe, màá dapadà sí ẹni tó lè ṣe bí mo ṣe ń ṣe.

Ìmọ̀lẹ̀ òwúrọ̀ ni mo fẹ́ràn jù. Day break. Ìmọ̀lẹ̀ òwúrọ̀, ìmọ̀lẹ̀ òwúrọ̀ yẹn gan-an òun ló ṣe pàtàkì jù torí ìmọ̀lẹ̀, ìmọ̀lẹ̀ òwúrọ̀ òun ló máa ń mú wa wọ ọjọ́ tuntun. So any day tí a bá ti rí ìmọ̀lẹ̀ òwúrọ̀ ká dúpẹ́ fọ́ lọ. Ìmọ̀lẹ̀ òwúrọ̀ ni mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni ojú mi dára. Natural eyes mi ni mo fi ń kàwé. Ojú mi dára, kò sí ǹkankan tó so ojú mi. Ojú mi dára, mi ò lò ǹkankan, so ojú, mi ò lò ìgò ojú.

Bí mo ṣe máa ń yan àwọn alábáṣepọ̀ mi ni based on, based on experience, based on intelligence, based on nǹkan tí wọ́n lè ṣe. Be criteria tí mo ń lò tí mo fi ń yàn wọ́n nìyẹn. Mí ì lè yan anybody tó jẹ́ pé nǹkan tí mo fẹ́ ṣe ó yàtọ̀ sí nǹkan tó mọ̀.

Ẹ̀ṣọ́ tí mo fẹ́ràn jẹ ju ni ẹ̀ṣọ́ oníkálukú. Ẹ̀ṣọ́ oníkálúkú ni mo fẹ́ràn jẹ ju. Bẹ́ẹ̀ ni, mi kì í jẹ ṣọ, mi kì í jẹ ṣọ ẹni kan ṣo, tòní kaluku ni mo fẹ́ràn jẹ ju.

Mi kì í mu ohun mímu àwọn pírótínì, èmi o kín mú, nkán ti mi o mo mu, mi o mú rí. Eléyìí ti mo mọ̀ ọ́n mú nìkan mo máa ń mu. So mi ò mú irú àwọn nkán yẹn rí. Mi ò dẹ́ fẹ́ràn ẹ.

Mo máa ń gbọ́, mo máa ń gbọ́ irọ àwọn oníbàárà lórí rédíò, lórí TV, lórí Íńtánẹ́ẹ̀tì. Bí mo ṣe ń gbọ́ ìró wọn nìyẹn. So tí mo bá ti gbọ́, màá dè, màá dè approach wọn. Ǹkan tí mo fẹ́ rà, màá bá wọn rà.

Mo máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ dáadáa. Mo máa ń jẹ oúnjẹ tó l'ẹ́ran dáadáa o. Oúnjẹ tó lẹ́rọ̀ gidigidi ni mo máa ń jẹ. Tí ò bá s'ẹ́ran nínú oúnjẹ, mi ò kì n jẹẹ́. Mi ò kì í láìkiẹ́. Àfi tí ebi bá pa mí dáadáa, mo máa ń jẹ oúnjẹ tó l'ẹ́ran.

Data tí mo máa ń lò lọ́sọ̀sẹ̀, ó pọ̀ tó ten gig or, or fourteen gig at least two gig everyday lójoojúmọ́ two gig mo máa manage ẹ. Mo máa manage ẹ nío kìí tó mi ń lò, sọ mo kàn máa manage ẹ nítorí owó ni mo fi ń rà á. Ó tó twelve gig or fourteen gig lọ́sọ̀sẹ̀.

Mo fẹ́ràn ìlorú dáadáa. Kò sígbà tí mi ò operate, kò sígbà tí mi ò access sin. Mo máa n, mo máa, mo máa n, mo máa n access n láàrọ̀, mo ń acess n lọ́sàn-án, mo ń access n lóru. Mo fẹ́ràn ìlorú dáadáa. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìlorú dáadáa.

Tí àsìkò ìparí iṣẹ́ bá tó inú mi máa ń dùn, inú mi máa ń dùn wípé a ti fẹ́ darí iṣẹ́ fún ti ọjọ́ yẹn nìyẹn. So, mo máa ń palẹ̀mọ́, mo dẹ̀ máa ń tètè wálé padà láti ibi iṣẹ́.

Ah nígbà tí mo bá wà nínú ìlà, lilo akoko. Lílo àkókò, lílo àkókò ò ko kakùn. It doesn't matter. Time, time going doesn't matter when someone is dreaming o. Ko kakùn rárárárárárá.

Nǹkan tí mo máa ń ṣe láti tayò sí àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi ni motivation. Mo máa ń motivate wọ́n, mo máa ń bá wọn ra drinks nígbà míì or snacks. Mo dẹ̀ máa ń praise wọ́n, mo máa n jappreciate wọ́n, gbogbo effort wọ́n bá ti ṣe, mo máa appreciate wọ́n fún, so that wọ́n á le ṣe dáadáa si.

Mo ti ṣiṣẹ́ ìtagbangba rí, that's fieldwork. Mo ti ṣe àwọn fieldwork kan kan rí, mo ṣì like ẹ̀. Àmọ́ nísìnyí, iṣẹ́ office ni mò ń ṣe. But honestly, mo like iṣẹ́ ìtagbangba torí ìyẹn máa ń mú owó wá gan-an. Ìyẹn máa ń mú owó wá. Eléyìí tí mo ṣe tẹ́lẹ̀, ó mú owó wá fún mi dáadáa. Mo máa like ẹ̀

Mo máa ń faramọ̀ ní gbogbo ìkọ́, gbogbo ìṣòro níbi iṣẹ́. Mo máa ń, mo máa ń, mo máa ń faramọ̀ ní, mo máa ń wà patient pẹ̀lú ẹ̀. So there's nothing i can do about it. I just have to be patient and keep moving.

Ah, mi ò tíì béèrè ìràwọ̀ lọ́wọ́ olùṣètò ẹ̀rọ rí o. Mi ò, mi ò, mi ò, mi ò believe, mi ò gba gbogbo kíní ẹ̀gbọ́n. Oọ̀dọ̀ Ọlọ́run ni mo máa ń gbàdúrà. Ọlọ́run ni mo máa ń gbàdúrà sí kí ìràwọ̀ mi yọ lọ́wọ́ Ọlọ́run. Mi ò béèrè ìràwọ̀ láti ọwọ́ olùṣètò kankan rí láíláí.

Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́, mo máa ń lo especially lálalẹ́ tí àwọn èrò bá ti sùn tí mi ò fẹ́ kọ́ máa gbọ́ nǹkan tí mo ń, tí mo ń ṣe lórí phone. Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́. Bẹ́ẹ̀ ni, mo máa ń lo lẹ́ẹ̀kọ̀kan.

Mo máa ń múra ìpàdé sílẹ̀ pẹ̀lú àwọn oníbàárà ní kùtùkùtù. Mo máa ń múra de wọ́n dáadáa láti ṣètò nǹkan táa máa rà, nǹkan tí wọ́n máa gbé wá, nǹkan tí mo máa, owó tí mo máa fún wọn pẹ̀lú, eeh, balance eléyìí tí mo, tí mi ò tí, tí mi ò tíì ṣe, tí mi ò tí ìparí tí màá fún wọn. So bí mo ṣe ń ṣètò yẹn nìyẹn.

Àkókò ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé ni Maths ìṣirò. Mo like Mathematics dáadáa, mo tún like Science. Ǹkan tí mo fẹ́ràn gán-an ni ẹ́ ní gbogbo, ẹ̀kọ́ tí mo kọ́ ní primary and secondary school. Maths pẹ̀lú Science ni my best subjects.

Ìgbà tí mo bá ti lówó ni mo máa ń ra ẹ̀rọ tuntun. Ìgbà tí mo bá ti lówó tí ó bá ti wà lọ́wọ́ mi, ẹhn, ni mo máa ń ra nǹkan tuntun. Àmọ́ tí ò bá sí owó, kíni mo fẹ́, kíni mo fẹ́ ṣe? Ìgbà míì, ìgbà ọdún ni mo máa ń ra nǹkan tuntun bẹ́ẹ̀.

Ìgbóná jòjò tí mo fẹ́ràn nínú yàrá mi ni bẹ́ẹ̀dì mi, ibi tí mò ń sùn sí, wọdróòbù mi, mo fẹ́ràn wọdróòbù mi, mo tún fẹ́ràn Tifì mi, mo tún fẹ́ràn ibi tí mò ń jókòó sí, àwọn káúçì mi. Àwọn nǹkan tí mo fẹ́ràn jù ni yẹn.

Nǹkan tó máa ń mú mi rárìn pọ̀ gan. Láàkọ́kọ́, àti lọ wáṣẹ́ mo máa ń rin àti lọ ra nǹkan oúnjẹ mo máa ń rárìn, àti lọ sí ilé ẹ̀kọ́ mo máa ń rárìn, àti lọ sí ilé àdúrà mo máa ń rárìn.

Bí mo ṣe máa ń dáàbò bo àwọn, àwọn nǹkan kan mi tó wà lórí Íńtánẹ́ẹ̀tì, bí mo ṣe máa ń protect wọn, password tó le gidi ni mo máa ń lò. Password tó le, tó jẹ́ pé ó máa, ó wà very difficult to hack ohun ni mo máa ń lò tí mo fi ń dáàbò bo wọn. Ǹkan tí mò ń ṣe nìyẹn.

Mo máa ń kọjú ìdènà ọkọ̀ láàárọ̀ kùtùkùtù tí n bá ti jáde. Mo máa ń jáde láàárọ̀ kùtùkùtù ni. Torí tí mo bá ti jáde láàárọ̀ kùtùkùtù yẹn, mi ò ní bá gridlock, kò ní sí gridlock lójú ọ̀nà. So, àti avoid, avoid gridlock, mo ní láti jáde ní kùtùkùtù lọ síbi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bora nígbà tí mo bá ń sùn. In fact, mo ní aṣọ ìbora tó tó mẹ́ta apart from my pyjamas. Mo ní cover cloth tó tó bi mẹ́ta, so mo máa ń change wọn. Mo máa ń fi aṣọ ìbora bora dáadáa tí mo bá fẹ́ sùn. Iyẹn ṣe pàtàkì especially nígbà òtútù.

Alẹ́ ni mo máa ń fàá. Ìgbà alẹ́ ni mo máa ń fàá. Bẹ́ẹ̀ni, mi ò kì í n fàá lọ́wọ́ ọ̀sán. Alẹ́ ni mo máa ń fàá. Alẹ́ ni mo máa ń fàá dáadáa. Alẹ́ ni mo máa ń fàá o.

Ìbòsí tí mo fẹ́ràn òun ni ìbòsí èmi àti ìyàwó mi. Ìbòsí tí mo fẹ́ràn gan ni yẹ́n, mi ò fẹ́ kí anybody mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin èmi àti ìyàwó mi, láàrin èmi àti ìdílé mi.

Mo máa ń update software mi dáadáa. Àkàám̀ó yé, gbogbo ìgbà ni mo ti ẹ ń update software tó wà lóri fóònù mi àtàwọn èléyìí tó wà lórí system mi, tó jẹ́ pé, ẹ ton bá ti outdate, máa uninstall, máa tún reinstall tuntun, bẹ́ẹ̀ ni.

Ah, mi, mi, mi, mi ṣe rí o. Mi ti ẹ rò pé mo lè ṣe. A ti máa lo ẹ̀rọ ara ń bá yàn yẹn, ó ti mọ mi lára. I'm so used to it, I'm so addicted to it. So mi ti, mi ti, mi ti, mi ti, mi ti ìṣe rí.